Ṣé o máa ń jẹ oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera? Mo máa ń jẹ oúnjẹ tó ní èrò fún ìlera, torí pé àìjẹun oúnjẹ tó bá ní èrò fún ìlera, ó máa ń ní èèyàn ní ara, torí náà mo máa ń jẹ oúnjẹ tó dára, tó ṣe kókó, tó ṣe pàtàkì torí àgọ́ ara mi.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìròyìn àwọn oníbàárà rẹ? Mo sì máa ń gbọ́ ìròyìn àwọn oníbàárà mi, kò jẹ́ nǹkan tó le, torí pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wà tí àwọn ọjà máa ń sọ̀rọ̀ síra, tó ní káluku máa fi mọ ìró wọn tí mádẹ̀ fi mọ nǹkan tí wọ́n bá fẹ́, ojú bá wọn na lọ.

Ṣé o ní ìmọ̀ lára orílẹ̀? Bẹ́ẹ̀ ni, mo ní ìmọ̀, ìmọ̀, ìmọ̀ bá orílẹ̀ torí pé ó ṣe kókó, ó dẹ̀ ṣe pàtàkì, ó ṣe dáradára láti ní torí náà ni mo fi ní ìmọ̀, ìmọ̀ bá orílẹ̀. Ó ṣe kókó, ó ṣe pàtàkì dáradára o.

Báwo ni ó ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Bo ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀. Mi i ní ṣe ju rà mí lọ ní torí pé tí iṣẹ́ bá ti pọ̀ jù o máa ń rẹ mi, ara máa ń ro mi, torí náà mi ṣe ju rà mí lọ rárá rárá.

Nígbà wo ni o kì ń lọ sí ibi orin? Ìgbà tí mo máa ń lọ sí ibi orin ni ìgbà tí bá ní iṣẹ́ kan kan tí mo fẹ́ ṣe, màá lọ bẹ́ẹ̀ tí màá lọ gbọ́ orin sí ara mi, tí màá sì bọ́ bí ó ṣe ń lọ ní gbogbo ìgbà. Torí náà, ìgbà tí ì bá ṣíṣe, mo máa ń lọ bẹ́ẹ̀.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ìrẹsì atẹ wá pẹ̀lú dòdò àti ẹja kíká pẹ̀lú ẹran tó rọ́pà òun ni oúnjẹ tí mo fẹ́ràn jù. Pẹ̀lú kí wọ́n máa bá din táa sí, òun ni oúnjẹ tí mo fẹ́ràn jù. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Oṣù wo ni wọ́n bi ẹ? Ni wọ́n bi ọ? Oṣù tí wọ́n bí mi jẹ́ oṣù kejìlá ọdún nineteen ninety two ni oṣù tí wọ́n bí mi àtọdún tí wọ́n bí mi. Mo sì fẹ́ran oṣù náà lọ́pọ̀lọ́pọ̀ ìgbà torí pé ó jẹ́ oṣù tí wọ́n bí mi.

Ṣé o máa ń ṣe ìgbá jáde ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ ní àsìkò tí ayé rẹ̀ bá ti yọ. Torí pé tí ó bá ti sá ayé rẹ̀, mi ní ṣe é. Torí náà, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ dáradára tí àsìkò rẹ̀ bá jáde.

Ṣé o mọ̀ bí wón ti ṣe ń kan àwòrán ilé? Wón bá ti ṣe ń kan, ó rọ̀run láti ṣe fẹ̀ni to ba mọ̀ọ́pa e. Torí náà, mo mo bá ti ṣe ń kan dáradára tí mo jẹ́ ní ìmọ̀ rẹ̀ lọ́kùnkúndùn tí mo máa ṣorí.

Ṣé o fẹ́ràn ìjókòó nílẹ̀ fèrè si nínú ọkọ̀ ojú Òfurufú? Mo fẹ́ràn àti jókòó sí iwájú fèrèsé, ní ẹ̀gbẹ́ fèrèsé ní ínú ọkọ̀ oju Òfurufú torí pé kí n lè máa wo àwọn nǹkan tó bá ṣe ń lọ n bíbẹ̀.

Ṣé o ti bẹ̀rẹ̀ ìrànwọ́ láti ọdọ Olúṣètò ẹ̀rọ rí? Bẹ́ẹ̀ni, mo ti bẹ̀rẹ̀ ìrànwọ́ látií ọdọ Olúṣètò rí dáadáa, tí màá ṣe tí màá wò, tí màá fi ṣe ǹkan tí won fiṣọ pe ka ṣe torí náà mò tí ì ṣe.

Ṣé o ń wọ gíláàsì? Mi n lo gíláàsì torí pé mi fẹ́ràn rẹ̀. Torí ìdí tí mo fi fẹ́ràn rẹ̀ ni pe oo máa ń mójú gun mi. Ìdí náà tí mo fi ń wọ gíláàsì kò ju bẹ́ẹ̀ náà lọ. Torí pe oo máa ń mójú gun mi ni mi ṣe fẹ́ràn rẹ̀ àti wọ rárá rárá.

Ṣé o ní ọkọ? Maa ni oko lagbara olorun, ni ona nla ni maa fi ni tán ń rìn jẹ níbí, kúrùn jẹ níbí, yè kó pẹ́, rùn jẹ níbí kú jìnnà. Torí náà, mo ní ọkọ, ọkọ, mo ní ọkọ, mo ní ọkọ.

Ṣé o ní àwòrán lára? Mi ò ní àwòrán lára torí pé mi ò fẹ́ràn rẹ̀ lára. Mi ò fẹ́ràn tí máa kan ǹkan sí ara mi torí àwọn mi sọ wípé ó máa ń fa kòkòrò sí ago ara èèyàn, ipe oo tó máa ń dá aìṣàn sílẹ̀ àti pé èmi gan mi ò fẹ́ràn rẹ̀ torí ee mi fi yàwòrán sára.

Iru fóònù alagbeka wo ni o ń lò? Fóònù alagbeka tí mo ń lò jẹ́ ilé tí a máa ń fọ tẹ́ẹ̀nì ojú, kò tóbi jù, kò sì kéré jù, Íńtánẹ́ẹ̀tì rẹ̀ ó sì yára ní ìwọ̀nba dídiẹ tí mo lè fi ṣe nǹkan tí bá fẹ́ ṣe ní orí ẹ̀rọ ayélujára torí náà, irú fóònù tí mo ń lò nùu.

Ṣé o mọ bí wọ́n ti ṣe ń gun kẹ̀kẹ́? Mo mọ bí wọ́n ti ṣe ń gun kẹ̀kẹ́. Mo lè gun kẹ̀kẹ́ dáradára. Mo lè gún ní inú igbó, mo lè gún ní orí ọ̀nà tí àwọn ọkọ̀ máa ń gbà kọjá. Mo mọ bọ ṣe ń gun kẹ̀kẹ́ dáradára. Mo mọ gún tí mo máa gun pẹ̀lú iròrun yégé yégé.

Kí ni o máa ń ṣe ní àsálẹ́? Ǹkan tí mo máa ń ṣe ní àsálẹ́ ni pé mo máa ń múra àti sùn, torí pé tí má tí ti ibi iṣẹ́ dé, gbogbo ara yóò máa ti rẹmí. Mà á kọ́kọ́ wẹ̀, tí mà á ti wẹ̀, tí mà á bọ́ sórí ibùsùn mi, mà á múra àti sùn títí di ọjọ́ kejì. Bí mo ṣe máa ń ṣe ní àsálẹ́ nìyẹn.

Báwo ni o ṣe máa ń diri ní òwúrọ̀? Bi mo se máa ń jí ní òwúrọ̀, tí n bá ti jí máa fọyín mi máa wẹ̀. Màá sì mura ibi iṣẹ́ mi, ojọ mi láti lọ ṣiṣẹ́ torí pé iṣẹ́ ní òwo ti eeyan o bá ṣe, iṣẹ́ kò sí oúnjẹ.

Ìgbà mélòó ni o máa ń lo ojú ní àwọn ojoojúmọ́? Ìgbà tí mo máa ń lo fi ṣe àwọn àrùn ran ní ojoojúmọ́ kò yípo tórí pé mi ò ráyè lọ́pọ̀ tí mo bá ti ṣe nǹkan tí mo fẹ́ ṣe tán, mi ò ní àyè láti ṣe ìṣẹ́jú tí mo máa ń lòǹ bí bẹ́ẹ̀ kọ́.

Ṣé o jẹ́ ẹ̀yàn kan tó máa ń jí ní kùtùkùtù? N jẹ́ ẹ̀yàn kan tó máa ń jí ní òwúrọ̀ kùtùkùtù láti ṣiṣẹ́ inú ilé torí pé mi ò fẹ́ràn kí inú ilé dọ̀tí. Mi de fẹ́ràn táì ká dọ̀tí torí ó ń fi máa ń jí ní òwúrọ̀ kùtùkùtù láti ṣe àwọn iṣẹ́ mi nínú inú ilé. Bi mo se máa ń ṣe ní yen.

Ṣé ó máa ń ṣe ìfẹ́, tó máa ń ṣe iṣẹ́ ìpẹ́dàpọ̀? Mo máa ń ṣe iṣẹ́ ìpẹ́dàpọ̀ torí pé ó rọrùn fún mi. Ó jẹ́ dé pé iṣẹ́ kó rọrùn fún mi dáadáa, torí náà mo máa ń fi ṣe iṣẹ́ ìṣẹ̀dápọ̀ dáradára.

Ìgbó are irú wo ni o fẹ́ràn nínú ara rẹ? Ìmọ̀ ìgbórá jẹ́jẹ́ wo ni o fẹ́ràn? Irú ìgbóná gẹ́gẹ́ tí mo fẹ́ràn jù mí i fẹ́ ẹlẹ́yi tọ tutu mi dẹ́ fẹ́ ẹlẹ́yi tọ gbóná, eléyi tó, tó rọra ṣe ára ní ìwọ̀nba tí kò pọ̀ jù, tí kò sì níní ní ara oun ni mo fẹ́ràn.

Nígbà wo ni o kì ń fò? Ìgbà tí mo máa ń fò ni gbé tí bá fẹ́ ṣe eré ìdárayá tí màá fò sókè láti je kí ara mi kó mókin bí mo ṣe máa ń ṣe ní ẹ̀kankan. N poye gbogbo ìgbà tí n bá ti ráyè ni mo máa ń ṣe torí pé ó dára fún ègùn irora ara mi torí ẹ́ mi ò fi máa ń ṣe.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Mo máa ń ṣe ètò ìtọ́jú àwọn ọjà torí bó ṣe kókó dẹ́ ṣe pàtàkì, ó ṣe ẹni ní ànfàní. Torí náà mo sì máa ń ṣe, tí eeyan bá ṣe, o máa le ǹkan tí o máa n ṣe fún àgọ́ ara ẹni, toríe mọ́ fi sì máa ń ṣe é ní gbogbo ìgbà.

Ṣé etí rẹ dára rí? Mo ti ṣe etí mi dára. Ó gbọ́ràn, ó ṣe kókó, ó dẹ́ ṣe pàtàkì torí tí etí mi ò bá dára, kò sí bí maa ṣe máa ṣe gbọ́ nǹkan tí àwọn ènìyàn ń sọ. Mo dẹ máa ń ro etí mi ní gbogbo ìgbà. Tí ó bá ti ń ṣe pé ó ti pẹ́ ti mo ti ro gbẹ̀yin, etí mi dára.

Ṣé o ti rin pẹ̀lú ọkọ̀ ojú-irin rí? Mo ti rin ìrìn ri pẹ̀lú ọkọ̀ ojú-irin torí pé ó jẹ́ ìrìn tí ó rọni ni rọ̀rùn. Gbaran gbaran kò ní sí wipe Olú wo eyin sá tó tún sá tó tún ó tún ní ọjà tí èèyàn tún lé lọ náà tí èèyàn o bá fẹ́ ra nǹkan. Torí náà, mo ti rin ìrìn ọkọ̀ ojú-irin rí.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ jù? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jẹ jù ni ẹ̀fọ́ tó rọ̀ dáadáa tí ó sì rẹ̀ tó dẹ̀. Mi ò fẹ́ràn kí ẹ̀fọ́ dẹ̀ tí wọn máa ń gbé nílé kí ó má ṣe wẹ̀wẹ̀wẹ̀ wẹ̀wẹ̀wẹ̀. Mo fẹ́ràn ẹ̀fọ́ tó rọ̀ dáradára tí ó sì ní ẹja tó ní ẹran tó ní gbogbo ẹ̀ tó pẹ́ pẹ́ kéré kéré. Irú àwọn ẹ̀fọ́ tí mo fẹ́ràn àti mó ń jẹ ko ju ìyẹn náà lọ.

Àkókò wo ni o forí sí ìrẹ sí? Àkókò tí mo fi orí fé sí ni àkókò tí ó jẹ́ pé òrun o ní ti ni mú tí gbogbo e arọ ní ìrọ̀rùn tí kò ní páni ni arà. Oun ní àkókò tí mo fi sí torí pé ìlera ẹni ó ṣe kókó ó de ṣe pàtàkì.

Ṣé o mọ máa ń jẹ́ òògùn rí? Mo mọ bí a ṣe máa ń jẹ òògùn, nítorí pé tíṣẹ̀ òògùn jẹ́ mọ́ tẹ́ra púpọ̀ ó sì rọni ní orún pátápátá tí kò ṣe ǹkan tó le, torí náà mo fi máa ń ṣe é tí bá mọ̀ pé mo need rẹ̀ torí pé ki n se gbogb igbà.

Ibo ni o fẹ lọ sí ìsinmi? Ibi tí mo fẹ lọ sí ìsinmi ni láti lọ ṣe fàájì láti jẹ́ kí ara mi ba lẹ̀ bí iru ibi tí ó bá pariwo rárá rárá jẹja. Ó jẹ́ pé ilé ilé ìdárayá tí màá ti máa wo ẹ̀rọ eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá fún ìlera ara mi.

Irú kọ̀ǹpútà wo ni o ní? Irú kọ̀ǹpútà tí mo ní kò ń ṣe kọ̀ǹpútà tí ó jẹ́ ilé alágbára tí mo máa ń lò ní ibi iṣẹ́. Àwọn eléyìí tí mo ní ó ṣe pàtàkì fún mi tí láti lò tí kò eléyìí tó máa fun mí ní ara fún ìnáwó rárá.

Kí ni o máa ń mu lórí irìn? Ǹkan tí mo máa ń mu lórí ẹ̀rìn kò ju àwọn nǹkan mímu lọ tí oo ṣe àǹfààní fún ara kò e ṣe nǹkan dúndun torí pé èmi nǹkan dúndun dúndún emi sábà fún mi ẹjù torí náà mo fi máa ń mu nǹkan tó bá ṣe ní ara ní pàtàkì.

Báwo ni ìwà ìsọ̀rọ̀ sí rẹ ṣe rí? Ìwà ìsọ̀rọ̀ sí kò jẹ́ eleyii tí ó lè mú èèyàn bínú torí pé èmi gan, mi ò fẹ́ kí awon èèyàn sọ̀rọ̀ sí mi torí ti awon èèyàn bá sọ̀rọ̀ sí mi, ó máa ń dùn mí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà torí náà, ìwà ìsọ̀rọ̀ sí mi kò ṣe eleyii tó máa ń mú èèyàn ronú dáradára.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ìlànà ìpolówó mi ni kí n lọ sí orí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì tí olóyìnbó ń pè ní radio láti polówó oja tí mò ń tà torí pé ní ìhà agbègbè wa àwọn ènìyàn ń gbọ́ ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì dáadáa. Íbẹ̀ ni mo dè tí lè polówó ojà tí mò ń tà.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí tirọ̀lẹ́? Mo fẹ́ràn títọ́ òwúrọ̀ torí pé ó n funmi ní àtìkò pé ojú ti mọ́ òoo, kí n bẹ̀rẹ̀ iṣẹ́. Mo dẹ̀ fẹ́ràn tirọ̀lẹ́ náà torí pé ó máa ń fún mi ní àpẹẹrẹ yí pé àtìkò ìsimi ti tó fún tònírò, torí náà mo fẹ́ràn méjèèjì dáradára.

Ṣé o máa ń ṣe imọ-ju-mọ software? Mo máa ń ṣe imọ-ju-mọ software mi torí pé tí ń bá ti ṣe, ó máa ní ìpalára fún. Torí náà mo fi máa ń ṣe imọ-ju-mọ software mi láti ṣe kó ṣiṣẹ́ dáradára, láti ṣe kó ṣiṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Torí náà mo fi máa ń ṣe.

Nígbà wo ni o máa n fo ọkọ̀ rẹ? Ìgbà tí mo máa ń fọ ọkọ̀ mi, ó jẹ́ ọjọ́ ìsinmi tàbí ọjọ́, ọjọ́ ààrẹ ọ̀sẹ̀. Torí pé tí-- àsikó tí mo máa raye ati fọ ko ojú bá náà lọ. Torí pé tí mo bá sọ pé kí n máa fọ ní ọjọ́ ìbí iṣẹ́, mo máma pé lọ ibi iṣẹ́ mi.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ alákànṣe? Bí mo ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ alákànṣe ni pé mo máa ń ko àwọn nǹkan sílẹ̀ tí kò ní fi pa mí lára tí n bá ti rí pé eleyi tí mo ko sílẹ̀ ní òní, mo tún ri mí mí ní gbà mo tàbí kí n fi sí àkókò ọ̀tọ̀ọ̀tọ̀ tí agbára mi bá gbé. Bí mo ṣe máa ń ṣe nìyẹn.

Nígbà wo ni o ki ń lọ sí ilé ìkàwé? Ìgbà tí mo máa ń lọ sí ilé ìkàwé ó jẹ́ àsìkò ọ̀sẹ̀ tàbí ọjọ́ ìsinmi tí wón fún wa ní ìsinmi ní ẹnu iṣẹ́ bóyá bíi wípé nǹkankan ṣẹlẹ̀ wọ́n wá fún wa ní ìsinmi. Àwọn àsìkọ̀ tíí mo máa ń lọ sí'lé ìkàwé ò jú bahun náà lọ.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Kò gba, kosí ìsinmi kankan torí pé enú isẹ́ mo wà tí n bá ti jẹ tán náà mo túbọ̀ sí ibi isẹ́ mi tí mo ń ṣiṣẹ́ lọ́ Kò sí ìsinmi, kò sí àsìkò fún un. Tí ǹ bá ti ṣe tán ni mo ń jẹun, tí mo bá ti jẹun tán mo bo se nú isẹ́ mi ni.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Mo máa ń jẹ oúnjẹ tó kù tóbá jẹ́ pé ibi tí mo gbé sí ó jẹ́ ibi tó tọ́ jẹ́jẹ́ ibi tí ó ṣe, tí ó sì jẹ́ pé oúnjẹ tó ti fẹ́ máa bàjẹ́ torí pé mi ò lè jẹ oúnjẹ tó bá ti máa bàjẹ́ torí pé agbára mi ò lè gbé. Torí náà mo máa ń fífún oúnjẹ tí n bá jẹ ọkọ mi máa ń gbé pamọ́ tí màá ṣe dáadáa tí ó ní fi bàjẹ́.

Ìgbà wo ni o máa ń gba àwọn ọwọ́ àwọn èèyàn? Ìgbà tí mo máa ń gbówó lọ́wọ́ àwọn èèyàn, àṣiko tí wọ́n bá fún mí na ni torí pé kò sé ṣe wípé nǹkan tí ẹ máa fi agbàra gbà torí pé owó gbígbà lọ́wọ́ àwọn èèyàn ó jẹ́ nǹkan tó le ó dẹ́ jẹ́ nǹkan tó nira. Ẹ̀yàn gbudọ̀ ní sùúrù láti lè gbà.

Kí ni o máa ń wá nínú ọ̀sẹ̀ tuntun? Ǹkan tí mo máa ń wá nínú ọ̀sẹ̀ tuntun ni ìtẹ̀síwájú àti oríire àti ìfọ̀kànbalẹ̀. Kò ní wọ́n wá nínú ọ̀sẹ̀ tuntun torí tí gbogbo ẹ̀ wá tipé tí ẹyẹń jẹ́ sunmọ́ ọlọ́run rẹ̀ ótítán. Àwọn nnkan tí mo máa ń ṣe ní ọ̀sẹ̀ tuntun kò ju bẹ́ẹ̀ náà lọ, mo sì máa ń ṣe inú.

Ìgbà wo ni o kìí rìnrìn àjò fún isẹ́? Ìgbà tí mo máa ń rìnrìn àjò fún isẹ́ ni pé, àsìkò tí ìrìn àjò bá yọ fún isẹ́ náà mo máa ń rìn. Tí ó bá ti sí ìrìn àjò tó yọ fún isẹ́ mi nìí rìnrìn àjò fún, torí pé àwọn tí mo bá ń bá sí iṣẹ́ máa ma pè mí fún isẹ́ tí mo bá fe se, torí náà mi fi bo àsìkò rárá.

Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Bi mo ṣe máa ń lo àkókò, màá máa rań jó mọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láti má tẹ̀, tàbí kí èmi àti àwọn èèyàn tó bá wà lórí ìlà ká jọ máa ṣe àwada, tori wi wà lórí ìlà láìsí ǹkan kan. Ó jẹ́ ǹkan tó má ma mú èèyàn ronú pé ìgbà ló máa tó kàn.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ ṣíṣe iṣẹ́ ṣe? Bí mo ṣe bá wọn ṣe kò ṣe nǹkan tó le tí a bá ti mi ọ́ ju nǹkan tí a fẹ́ ṣe. Oníkálukú ti mọ ààyè rẹ̀, oníjà kálúkú dẹ tí mọ iṣẹ́ tó máa ṣe torí náà ló fi rọ̀ wá lọ́run láti ṣe.

Ṣé o ní káàdì ì-- káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni, torí pé mo máa dáàbò bò o fún aṣọ tí mo bá wọ̀ lọ ibi iṣẹ́ láti má jẹ ko dọ̀tí àti pé láti má jẹ́ kó ya. Mo ní káàdì iṣẹ́, mo ní káàdì iṣẹ́ dáadáa láti fi wọlé.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud torí pé ọjọ́ ìgbà tí ò ní sí ibi tí mo ti fẹ́ gbé fáìlì mi tí ò ní sí ní agbègbè tí mo wà, máa kàn rọra bá n fún wọn pé kan bá ń sí.

Ṣé o ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá? Mo ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá láti ṣiṣẹ́ iṣẹ́ eré ìdárayá torí pé eré ìdárayá dára fún àgọ́ ara, torí náà mo fí forúkọsílẹ̀ àmọ́ kò ì ṣe gbogbo igba mo máa ń lọ torí iṣẹ́ tí mo ń ṣe. Mo forúkọ sílẹ̀ ní sí ilé ìdárayá dá.

Oúnjẹ wo ni o mọ bí wọ́n ti ń ṣe ṣe dáradára? Oúnjẹ tí mo mọ̀ bí wọ́n ti ń ṣe dáradára òun ni ìrẹsì àti ẹ̀wà. Ìrẹsì àti ẹwà jẹ́ oúnjẹ tó rọrùn. Tí èèyàn bá ti kọ́kọ́ ti sin ẹwà le'ná, èèyàn á jẹ́ kó rọ̀. Èèyàn a wa da ìrẹsì sí, yóò sì jiná pọ. Èèyàn a wa dín ata sí, èyàn wa fi èròjà tó wù sí i.

Irú orin wo ni o fẹ́ràn gbọ̀? Irú orin tí mo fẹ́ràn àti gbọ́ ni orin tán ń ṣe wàásù olórin lédùn mọ́ rẹ̀ nínú rẹ̀ torí ó máa jẹ́ kí ọkàn mi wá rìnrìn sí ọlọ́run tó dá ni láti má ti kí nǹkan ṣe èṣe gbé. Torí náà, orin tí mo fẹ́ràn ti gbọ́ ni orin wàásù tí ó jẹ́ tìtọ́rọ́ elédùmarè.

Ṣé orí máa ń fọ́? Orí máa ń fọ́yàn, àmọ́ kò ṣe dé tí ó máa lọ jù tí ó jẹ́ pé èèyàn áìṣẹ̀ lọmọ pé dọ́kítà láti wá fún yàn ní abẹ́rẹ́. Àmọ́ ó dáa kó ríi máa fún yàn torí àgọ́ ara èèyàn láti jí kí èèyàn tún mọ ibi tí àgọ́ ara èèyàn ń kù sí torí náà ó dáa kó ríi máa fún yàn.

Ṣé o máa ń fọ fìlà? Mo máa ń, mo máa ń wọ fìlà dáadáa. Mo máa ń wọ fìlà torí pé ó máa ń jẹ́ kí ẹ̀wà yàn kótú yọ dáadáa, ó tún máa ń jẹ́ kí tún rẹ wà ní ọmọ ọkùnrin. Mo máa ń wọ fìlà dáadáa. Fìlà dídé ò jẹ́ elé tó rọrùn.

Data tí o máa ń lò ló ń lọ́ sọ ópó ọ̀tọ̀ kò ló ń kà, torí pé àyàfi tí máa sẹ̀sẹ̀ wo ori ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láti lọ máa ṣe òǹkà rẹ̀ ni, torí pé ó máa ń ṣe data dáradára láti jẹ́ kí ń máa wà ní nǹkan, àṣìpẹ́ nǹkan tí mò ń lò fún jẹ́ nǹkan tó ṣe pàtàkì tó ṣe kókó.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Ǹkan tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan, màá jí, màá fọyín, màá wé, màá sí jẹun. Bí mo ṣe máa ń ṣe ní gbogbo òwúrọ̀ kọ̀ọ̀kan ni. Tí mbà ti jẹun tán, màá gba enu ṣẹ́ mi lọ. Bí mo ṣe máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan.

Ṣé o máa ń fi ìpara sára? Mo máa ń fi ìpara sára tí mo bá ti wẹ tán. Fífì ìpara sára ó tún máa jẹ́ kí ara èèyàn kó tún jọ̀lo dáadáa. Torí náà mo máa ń fi ìpara sára. Mo máa ń dùn dáradára. Fífì ìpara sára ó máa ń jẹ́ kí ara mi kó jọ̀nà kó ṣe gbéke gbẹ́ke.

Ṣé o mọ bí wọ́n ti ń ṣe t'iṣẹ́ ìrànwọ́ àkókò? Mo mọ bí wọ́n ti ń ṣe ti iṣẹ́ ìrànwọ́ àkókò torí pé gbogbo ẹ̀ lá ti kọ́ mọ́ iṣẹ́ ta ma ń ṣe, gbogbo ẹ̀ na dẹ́ ti kọ́ wa torí pé kò sí ǹkan tí a máa mú wá. A máa máa fi ìmọ̀ kún mọ́ ní ibi iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ ni to ri e.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Ìgbà tí mo máa ń ṣe ìmọ́tótó ilé mi, ojoojúmọ́ mo máa ń ṣe é. Àmọ́ ilé tí mo máa ń fi ilé tó yẹ pé màá tún gbogbo inú ilé ṣe dáadáa ni ọjọ́ ìsinmi. Nítorí pé kò síbi kankan tí mo máa ń lọ torí ẹ́ tí mo máa ń tún ṣe ni gbogbo ọjọ́ ìsinmi dáadáa, àmọ́ ojoojúmọ́ mo máa ń tún ṣe é.

Irú ibòorùn wo ni o máa ń rán ǹkan? Irú ìbòòrù tí mo máa ń rán ọ́ jẹ́ eléyìí tó ṣe a ní àǹfààní tí kò sì jẹ́ eléyìí tó máa gbówó lọ ní àpò ẹni torí isé tí mo máa ń ṣe òjù bá yii na lọ.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Ìrọ̀rí tí mo máa ń lò jẹ́ ìrọ̀rí mẹ́ta, mo máa ń fi sún orí ibùsùn mi torí láti jẹ́ kí orun tí n bá ń sún kó jẹ́ ilẹ̀ tí ó máa rọ̀ mí lọ́rùn tí mo máa mú ara ní mi torí ẹmu ṣùnmọ́ mi.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn èyàn? Mo máa ń kọ lẹ́tà fún àwọn èyàn. Oríṣiríṣi lẹ́tà mo de máa ń kọ. Mo máa ń kọ lẹ́tà sí ọ̀rẹ́, mo máa ń kọ lẹ́tà sí abánigbéle, mo dẹ máa ń kọ lẹ́tà sí ibi tí n bá ti fẹ́ ṣiṣẹ́ tó jẹ́ wípé èèyàn máa kọ́kọ́ kọ lẹ́tà síi ni. Mo máa ń kọ lẹ́tà da.

Nígbà wo ni o kí ń kẹ́yìn sunkún? Ìgbà tí mo kẹ́yìn sunkún, ó jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ sí mi, ó jẹ́ nǹkan tó dùn mi ní ọ̀pọ̀lọpọ̀ tó sì kan ìgbà ayà mí tó kan ẹ̀mí mi gbọ̀ngbọ̀ngbọn. Ìgbà yẹn ni mo sunkún, mo máa ń sunkún tí nǹkan ọrọ ba dùn mi náà lẹ́ẹ̀kọ̀kan.

Àwọn ojú òpó ayélujára wo ni o mọ wá? Ojú òpó ayélujára tí o wà mi ì lè mọ iye rẹ torí pé mi ò n ṣiṣẹ́ ní ojú òpó ayélujára torí pé ó pọ̀, kò dùn ká. Bí èèyàn bá ṣe, bí èèyàn bá ṣiṣẹ́ bẹ ni àá ṣè mọ iye rẹ.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣà? Mo sì máa ń yanjú ìṣòro àwọn ẹ̀rọ ayárabíàṣà ní wí mo máa ń gbe lọ sí ilé aláàtùnsé láti bá wọn wò nǹkan tó ṣe láti wo nǹkan tí ó máa ṣe ṣiṣẹ́ tí ó kò ní fi ní máa yọ mí lẹ́nu mọ́. Mo sì máa ń yanjú ìṣòro rẹ̀ kò jù báun náà ni.

Àkókò mélòó ni o máa ń ní jẹ oúnjẹ alẹ́? Àkókò, kò sí àkókò tí mo máa ń jẹ oúnjẹ alẹ́ o, torí pé ìgbà tí ilẹ̀ bá ti ṣúnà, naa mo máa ń jẹ oúnjẹ alẹ́ tí màá tètè jẹ́ kó bá lè tètè ṣe papọ̀ mọ inú tí mo sì máa ń ṣe níyẹn.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù ni àwọn ọtí tí ó ní, tí ó ṣe ọtí tó máa ń pàyàn, àwọn ǹkan ẹlẹ́rìndòdò àti ǹkan àjàmúni ní agbára wọn ni mo fẹ́ràn jù láti máa mu torí po dá.

Ṣé o ní àwọn ẹ̀rọ ìgbólóhùn ní ilé rẹ? Bẹ́ẹ̀ni, láti ìbóni tí mo máa ń fi gbọ́ àwọn orin láti fi sùn láti fi jẹ́ kí ara mi tó yá gágá. Mo ní àwọn ẹ̀rọ ìgbólóhùn sí ilé dáradára, àmọ́ kò ṣe púpọ̀ o.

Báwo ni o ṣe máa ń rántí àwọn èdè hun rẹ? Mo ṣe máa ń rántí àwọn àdéhùn mi wípé mi iṣe àwọn àdéhùn tí ó máa ń pa mí lára lákòókò eléèkejì, mí jẹ́ e fún yàn ní àdéhùn púpọ̀ tí máa ti sọ sókì tàbí igbà mí gan máa gbe sí orí, sórí nǹkan.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ mọ́? À, mo máa ń pa fáìlì mi mọ́ torí pé ó ṣe kókó ó ṣe pàtàkì. Àìpá fáìlì mímọ́ mo kan ń fi ra mi sínú egbò ni torí pé tẹ́lẹ̀ tí ọmọ mi bá dé ibẹ̀, ó lè lọ da àwọn nǹkan kan mọ́ tàbí kí wọ́n kò dáná torí ọ̀ún máa ń pa fáìlì mi mọ́ dáradára kí ó kò pa.

Báwo ni o ṣe máa ń mú àwọn ẹ̀rọ tún tuntun wá? Mo ṣe máa ń ṣe àwọn ẹ̀rọ tuntun wá ni wípé mi ò ní ra mi ní ara ní orí rẹ̀ torí pé ó jẹ́ nǹkan tí ó ṣe ikoko, kò de ṣe nǹkan tí ó jẹ́ pàtàkì torí ẹ́ ni fi nira mí lárà le lórí.

Ṣé o máa ń ran ara rẹ? Mo máa ń ran ara rẹ torí pé ṣíṣe rẹ̀ ó rọrùn kò ṣe eré tó ní ènìyàn ní àára. Torí náà mo máa ń ṣe dáradára, mo jẹ máa ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Ṣé o ti lu etí rí? Rárá o, torí pé ẹ̀dá tí mo jẹ́ kò rí ṣe ẹ̀dá túré. Kò rí ṣe ẹ̀dá obìnrin, torí náà mi ò tíì lu etí rí o. Èmi gan, mi ò fẹ́ràn rẹ̀ torí pé mi ò ṣe obìnrin. Mi ò tíì lu etí rí, mi ò dẹ́ fẹ́ràn rẹ̀ rárá.

Báwo ni o ṣe máa ń tọ́jú fa-fárinú? Bí mo ṣe máa ń tọ́jú fárínú, ó jẹ́ pé kò ṣe títọ́jú tó le, títọ́jú tó rọrùn ni, títọ́jú kí ò ṣe pé ẹ̀yin máa máa lé e láì to rù.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín rẹ lójúmọ́? Ìgbà mélòó, ẹ̀ẹ̀mí kan lójúmọ́ ni mo máa ń fọ eyín mi, torí pé mi ò fẹ́ràn kí ń máa fọ eyín ní gbogbo ìgbà, kí ń máa fọ eyín tí bá ti fọ ní ẹ̀ẹ̀kan, tí n bá ti jí. Ìgbà tí mo máa ń fọ eyín mi ni ojúmọ́ ko ju ba n lọ.

Báwo ni bátìrì fóònù rẹ máa ń ṣe dúró? Mi, ìgbà tí bátìrì fóònù mi ò ní àkókò torí pé bí mo bá ṣe lò ó sí ni bátìrì fóònù mi ṣe máa dúró sí. Torí pé mi ò lòó lọ́lọ́, ó máa dúró dáadáa.

Báwo ni ìgbéyàwó, ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn kò ṣe ìgbéyàwó tó le rárá, torí pé ìgbà tó ti jẹ́ pé iṣẹ́ kẹ́yìn náà ni, ẹ̀yán ká ara máa ṣé tí ènìyàn máa fi mú ojú rẹ̀ kúrò ní ibi bẹ́.

Ṣé o máa ń gbọ́ broadcast? Bẹ́ẹ̀ni, láti fi mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú, láti fi mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní àwùjọ. Torí náà mo máa ń gbọ́ broadcast, gbà mí ga mo máa ń kà á ní orí ẹ̀rọ amóhùmáwòhán tàbí ẹ̀rọ ayélujára mi tàbí ẹ̀rọ ayárabíàsà mi.

Ṣe o máa ń pa ohun ẹ̀ṣọ́ ṣára, bẹ́ẹ̀ ni torí láti mọ ẹja fikànfikàn tí èèyàn bá ń kọjá láti yí jẹ kí èèyàn tó ń yà tọ̀, torí náà máa ń fi ohun ẹ̀ṣọ́ sí ara dáradára. Mo máa ń lò ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kan dáradára.

Ṣé o máa ń wọ ìbọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọwọ́ tó bá ti di àsìkò òtútù torí òtútù máa ti mu gbogbo ọwọ́ èèyàn, á dẹ ti mu gbogbo ẹsẹ̀ èèyàn. Mo máa ń wọ ìbọwọ́ dáradára. Mo máa ń wọ ìbọwọ́ sí ọwọ́ mi ní àsìkò òtútù.